Ẹní ń wí pé ṣé mo máa ń ṣe yoga. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí ń máa ṣe yoga. Àsìkò wúrà ni mo fẹ́ràn kí ń máa ṣe yoga jù nígbà tó jẹ́ wípé gbogbo ilẹ̀ tútù, oòrùn kò tíì yọ síta. Mo máa ń ṣe yoga lórí ẹní tí mo máa ń tẹ́ kalẹ̀ lẹ́ ẹ̀. Ní iwájú ilé mi ni ibi tí mo ti fẹ́ràn kí ń máa ṣe yoga yẹn jù. Mo bá ti tẹ ẹní sílẹ̀ lẹ́ ẹ̀, màá wá bẹ́ẹ̀ sì ni màá ṣe gbogbo àwọn nǹkan tó ẹ́ kí ń ṣe.

Bẹ́ẹ̀ni o, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Nígbà tí mo wà ní ilé ìwé girama, òun ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ẹ̀gbọ́n bàámi. Ẹ̀gbọ́n bàámi yìí jẹ́ obìnrin. Iya Tope ni à ń pe mọ̀mọ́ náà. Mama yẹn ní ṣọ́ọ̀bù tó jẹ́ wípé wọ́n ti ń ta ọjà. Ìgbà tí a wá wà ní ìsinmi láti ẹnu ilé ìwé, mo wá lọ ń ṣiṣẹ́ níbi ṣọ́ọ̀bù wọn. Mò ń lọ bá wọn tajà ní ìsọ̀. Iṣẹ́ ọjà tí wọ́n ń tà ni àwọn ohun tí a máa ń lò nínú ilé àti ìrẹsì àti ewà. Mo máa ń bá wọn tà fún àwọn olùbáárà wọn. Mo gbádùn bí mo ṣe ṣe iṣẹ́ yìí nígbà yẹn. Nítorí náà mi ò ti ẹ̀ rò wò pé kín wọ́n sanwó fún mi nítorí tí mi ò bá ṣe, èmi nìkan ni mo máa dá wà nílé. Mi ò sì fẹ́ dá wà nílé. Nítorí náà, mo fi ń gbádùn kí n máa bá wọn ṣiṣẹ́ ní ọ̀fẹ́.

Oríṣìíríṣìí ibi ni mo ti máa ń ra nǹkan. Ìgbà mí lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra nǹkan, ìgbà mìíràn máa rà ní ojúlẹ̀, ṣùgbọ́n ojúlẹ̀ gangan ni mo ti máa ń ra nǹkan ju ní ọjà. Ọjà oríṣìíríṣìí là ní ní ìlú tí mo wà. Tóbá jẹ́ wípé nǹkan oúnjẹ ni mo fẹ́ rà, òní ọjà kan tí à ń pè ní ọjà Ṣàràkí, ibẹ̀ ni mo ti máa ń ra àwọn nǹkan oúnjẹ. Tóbá jẹ́ wípé bíi aṣọ ni, ìsọ̀ Màmá Ṣọlá, ibẹ̀ ni mo ti máa ń ra àwọn aṣọ. Tóbá wá jẹ́ wípé ẹran ni, ọjà tó ń pè ní Ìpàtà ni mo ti máa ń ra ẹran.